Rárá o, n kò ì tí lè ẹnìkan kúrò ní iṣẹ́ rí. Ní ìgbà kan tí mo gba ẹnìkan láti máa bá mi tajà ní ilé ọjà mi, tí kára rẹ̀ lẹ́yìn ọdún díẹ̀ ló sọ wípé òun yóò fi iṣẹ́ sílẹ̀ láti lè tẹ̀síwájú nínú ìrìnàjò òun. Èyí ló mú kí n yan dà rẹ̀ láti máa lọ. Èmi kọ́ ni mo lè kúrò ní iṣẹ́.

Ó ti pẹ́ gidi gan tí mo ti kẹ́yìn ní àlá burúkú. Èmi gẹ́gẹ́ bí ẹnìkan n kò ṣe ẹni tó máa ń fi ìgbà gbogbo lá àlá. Ó lè ṣe ẹ̀ẹ̀kan láàárín ọdún kan àbí láàárín ọdún méjì kí n tó lá àlá. Nítorí náà ó ti pẹ́ tí mo ti ní àlá burúkú.

Rárá o, n kò kí ń jẹ oúnjẹ ọ̀sán pẹ̀lú àwọn oníbàárà. Bó tilẹ̀ jẹ́ pé lówùúrọ̀ kí n tó jáde nílé, òun ni mo máa ti ń se oúnjẹ, tí mo sì máa ń gbé dání wá sí ibi ilé ìtajà mi. Lẹ́yìn tí mo bá jẹun lówùúrọ̀ tí mo bá yó. Èyí tó bá kù nínú oúnjẹ àárọ̀, òun náà òun ni wọn ó jókòó tí wọn ó jẹ nígbà tó bá dọ̀san ní ilé iṣẹ́ mi.

Bẹ́ẹ̀ni, mo máa ń ṣe àtúnlo nǹkan fún àpẹẹrẹ tí n bá lọ sí ọjà lọ ra ọjà, tí wọ́n sì fún mi ní àpò ọlọ́ràá èyí tí à ń pè ní láílọ̀n láti fi di ohun tí mo rà sínú rẹ̀. Tí mo bá délé, níwọ̀n ìgbà tí àpò láílọ̀nù yii ò bá è tí ì bàjẹ́, ń ó fi pamọ́ láti lè ṣe àtúnlo rẹ̀ nígbà òmíràn tí mo bá fẹ́ lọ ra nǹkan ní ọjà.

Bẹ́ẹ̀ni, mo máa ń ṣe ìtọ́jú àwọn ọjà. Nígbà tí mo bá dé ilé-iṣẹ́ mi li ówuro, ní ibi tí mo fi àwọn ọjà sí, ń ó ṣe ìtọ́jú wọn. Gbogbo èyí tí a bá rí eruku tí eruku ìdọ̀tí ti fẹ́ lù, ń ó mú aṣọ ń ó nù wọ́n, tí wọ́n yóò sì dára kí àwọn oníbàárà kí wọ́n lè rà á.

Èso ọsàn ni mo fẹ́ràn jẹ ju nítorí pé ọsàn jẹ́ èso tí ó ní omi nínú. Èmi gẹ́gẹ́ bí ẹnìkan sì fẹ́ràn omi mímu. Nítorí náà èyí mu kí ń fẹ́ràn èso ọsàn lọ́pọ̀lọpọ̀ láti máa jẹ ní ìgbà gbogbo.

Yàrá tí mo fẹ́ràn jù nínú ilé mi, òun náà ni yàrá ibùsùn mi. Nítorí pé ó jẹ́ yàrá tí àlejò kò le pagìrì wọ inú rẹ̀. Ó jẹ́ ibi tó dákẹ́ rọ́rọ́, tó jẹ́ pé ní ìgbà tí mo bá nílò láti dá wà gẹ́gẹ́ bí ènìyàn, mo lè wọ inú rẹ̀ lọ jókòó láti lè ronú tàbí láti sùn kí àlàáfíà kó lè to ara mi.

Bẹ́ẹ̀ni, mo máa ń kọ́ nǹkan lórí Íńtánẹ́ẹ̀tì nígbà òmíràn tí mo bá ń fi ọ̀rọ̀ jó mi tóro oro pẹ̀lú àwọn ọ̀rẹ́ tàbí akẹgbẹ́ mi. Tí a bá rí nǹkan ta jọ ń fà tó rú mi lójú, ń ó lọ sí orí Íńtánẹ́ẹ̀tì láti lọ wá ìtúmọ̀ tàbí láti lè kọ́ nípa ohunkóhun èyí tí a bá jọ ń sọ̀rọ̀ jó mi torí ọ̀rọ̀ lè lórí.

N kò kín ń lo irú etí ìgbọ́ kankan yàtọ̀ sí etí mi méjèèjì èyí tí a dá mọ́ mi látọ̀rúnwá. Ó jẹ́ wípé mò ń gbọ́rọ̀ dáradára pẹ̀lú àwọn etí ìgbọ́ mi nítorínà n kò kín ń lo etí ìgbọ́ mìíràn láti fi gbọ́rọ.

Bẹ́ẹ̀ni, etí mi dára, àti etí ọ̀tún, àti etí òsì. Kò sé èyí tó ní àìsàn tàbí àrùn nínú rárá. Méjèèjì, òun náà ni mo fi ń gbọ́rọ̀ kété kété bí àwọn ènìyàn bá ń bá mi sọ̀rọ̀

Ìgbà gbogbo kọ́ ni mo fẹ́ràn láti máa lo ẹ̀rọ ìgbésókè. Kìkì tí mo bá wà ní ibi tí n kò rí etí àti gbọ́rọ̀ tí ènìyàn bá ń bá mi sọ dáradára ni n óò lo ẹ̀rọ ìgbésókè kí n lè gbọ́ ohun tí à ń bá mi sọ dáradára.

Nkò ní àkókò kan ní pàtó tí mo máa ń jẹ oúnjẹ alẹ́. Nígbàkigbà tí mo bá ti délé lálẹ́ lẹ́yìn ibi iṣẹ́, n ó wọ yàrá ìdáná, n ó se oúnjẹ tí èmi àti mọ̀lẹ́bí mi yóò jẹ, n ó sì gbé kalẹ̀ fún ìgbà tí oníkúlùkù bá ṣe tán láti jẹun. Ọ̀pọ̀ ìgbà, n ó nílò láti ṣe iṣẹ́ kan tàbí méjì. Tí mo bá ti ṣe gbogbo ohun tí mo nílò láti ṣe nílé tán ni n ó tòjúkò láti jẹun. Nítorí náà, n kò ní àkókò kan ní pàtó tí mo fi ń jókòó jẹun.

Ẹgbẹ́ eré ìdárayá tí mo fẹ́ràn, òun náà ni ẹgbẹ́ eré ìdárayá àwọn agbábọ́ọ̀lù ti orílẹ̀èdè mi. Nítorí pé mo jẹ́ ọmọ orílẹ̀èdè dáradára, ó sì jẹ́ ohun tó máa ń wù mí lórí ní gbogbo ìgbà tí àwọn agbábọ́ọ̀lù orílẹ̀èdè mi tí wọ́n bá wà lórí pápá tí wọ́n ń gbá bọ́ọ̀lù, ó sì jẹ́ ohun tí mo fẹ́ràn láti máa tì wọ́n lẹ́yìn nígbà gbogbo.

Mo máa ń fi kọ́kọ́rọ́ mi sínú àpamọ́wọ́ mi ní gbogbo ìgbà. Nítorí pé àpamọ́wọ́ yìí òun náà ni máa ń gbé dání lójoojúmọ́ tí mo bá ń lọ sí ṣọ́ọ̀bù ibi ìtajà mi. Nítorí náà ń òún máa figbà gbogbo fi kọ́kọ́rọ́ mi síbẹ̀ kí n lè máa ní àǹfààní àti múlò láti lè fi ṣí lẹ̀kùn ìbí ilẹ̀ iṣẹ́ mi ní gbogbo ìgbà tí mo bá dé bẹ̀ ló wuúrọ̀.

Bẹ́ẹ̀ni, mo máa ń fi ìpara sara. Lẹ́yìn tí mo bá ti wẹ̀ tán l'òwúrọ̀, màá bọ́ sí inú ìyàrá. N ó sì mú ìpara mi, n ó fi pa gbogbo ara mi kó ba lè máa dán. Nítorí pé bí ènìyàn kò bá para, gbogbo ara ló máa funfun. Sí ara ò sì ní dùn wò. Nítorí náà l'òwúrọ̀, lójoojúmọ́, òun náà ni máa ń fi ìpara sí ara.

Mo máa ń ran àwọn ènìyàn lọ́wọ́ gẹ́gẹ́ bí ipá mi bá ti tó. Tí a bá rí ẹni tó nílò ìrànlọ́wọ́ tí ó bá tọ̀ mí wá, ń ò ràn lọ́wọ́ gẹ́gẹ́ bí èmi náà ṣe ní tó lọ́wọ́. N kò kín ṣe ju ra mi lọ, bó ti tẹ̀jẹ́ wípé mo fẹ́ràn láti máa ń ràn.

Lọ́wọ́lọ́wọ́ yìí, n kò ní ètò kan ní pàtó láti fẹ iṣẹ́ mi sí ìlú mìíràn. Nítorí pé à ti fẹ iṣẹ́ sí ìlú mìíràn jẹ́ ohun tí ó lágbára púpọ̀, kì í ṣe iṣẹ́ kékeré láti ṣe. Ó sì nílò kí ènìyàn ní owó gidi lọ́wọ́ ko tó lè ṣe irú iṣẹ́ bẹ́ẹ̀. Nítorí náà, lọ́wọ́lọ́wọ́ yìí ní àkókò tí a wà yìí, n kò ní ètò kan láti fẹ iṣẹ́ mi sí ìlú mìíràn.

Bí mo ṣe máa ń ṣe ìdọ́gba láàárín iṣẹ́ àti ìgbésí ayé. Lòwúrọ̀, mo mọ̀ wípé ó ṣe dandan fún ènìyàn láti jí kí ó sì lọ sí ibi iṣẹ́, tó bá sì di ìrọ̀lẹ́ tàbí ní àṣálẹ́ kí ènìyàn kó padà wọlé. Àti ṣe ìdọ́gba láàárín iṣẹ́ àti ìgbésí ayé jẹ́ ohun tó ṣe pàtàkì. Lẹ́yìn tí mo bá ti fi iṣẹ́ sílẹ̀ tí mo dé ilé lálẹ́, mo mọ̀ wípé ètò ìgbésí ayé mi ló dẹ́ kùn mi kù nígbà tí mo bá délé. N ò nílò láti gbé iṣẹ́ àṣetí ní ibi iṣẹ́ wá sílé láti wá máa ṣe, nítorí pé eléyìó ò ní fún mi láyè láti lè kọjú sí ìgbésí ayé mi. Pàápàá jùlọ, nígbà tó bá tún di òpin ọ̀sẹ̀, ó jẹ́ ohun tó ṣe pàtàkì fún mi láti lè tọ́jú ara mi àti tọ́jú ilé mi àti tọ́jú mọ̀lẹ́bí mi kí n fi iṣẹ́ sílẹ̀ títí di ọ̀sẹ̀ tó tún ń bọ̀.

Kókó ẹ̀kọ́ tí mo fẹ́ràn jù nígbà ìwé, òun náà ni kókó ẹ̀kọ́ tó ń sọ nípa kára, kátà àti ètò ajé ní àpapọ̀ èyí tí à ń pè ní Commerce nígbà tí a wà ní ilé ìwé tí a sì ń kàwé. Ó jẹ́ kókó ẹ̀kọ́ tí mo fẹ́ràn lọ́pọ̀lọpọ̀ láti máa ṣe.

Ìgbà méjì tàbí mẹ́ta ni mo máa ń ní ìpàdé lọ́sẹ̀ ọ̀sẹ̀, èyí tí ń ṣe ìpàdé àdúrà lórí fóònù yẹn online pẹ̀lú àwọn ènìyàn. Yálà nípa lílo WhatsApp tàbí Zoom tàbí Google Meet láti lè fi ṣe ìpàdé àdúrà yìí papọ̀. Èyí má ń jẹ́ kí ó rọrùn fún wa láti pàdé.

Bátìrìi fóònù mi máa ń dúró léyìn bíi wákàtí méfà sí méjo. Èyí rí bẹ́ẹ̀ nítorí pé fóònù mi jẹ́ ohun tí mo máa ń fi ìgbà gbogbo lò. Ọwọ́ mi kì í dúró lórí rẹ̀ nítorí mo máa ń lò ó níbi ọjà mi tàbí láti fi pe àwọn ènìyàn, tàbí láti fi ṣe ìpàdé, tàbí láti fi ṣe ìṣirò. Eléyìí mú kó jẹ́ ohun tí mo máa ń lò nígbà gbogbo. Ó sì jẹ́ kó má le dúró títí wákàtí mẹ́rínlèlógún, ṣùgbọ́n láàárín wákàtí mẹ́fà sí mẹ́jọ a máa dúró.

Gíga tí mo ga tó, èmi kì í ṣe ẹni gíga tó bẹ́ẹ̀ gẹ́ẹ́ nítorí pé mo fi jọ ìyá tó bí mi lọ́mọ. Gbogbo gíga mi kò ju bí i wọn ẹsẹ̀ bàtà márùn-ún àti àbọ̀.

Rárá o, n kò kín máa ń pa ohun ọ̀ṣọ́ sára, n kò kí ń lo yẹrí etí, bẹ́ẹ̀ ni n kò kí ń lo ẹ̀gbà ọrùn. N kò ń sin ẹni tó máa ń lo ẹ̀gbà ọwọ́ pẹ̀lú. Mo jẹ́ ẹni tí kì í lo ohun ọ̀ṣọ́ sára rárá.

Nígbà tí mo kéré, tí mo sì wà ní ilé ìwé alákọ̀ọ́bẹ̀rẹ̀, mo máa ń sáré. Bó tilẹ̀ jẹ́ wípé mi ò ṣe ẹni tó mọ eré sá púpọ̀. Ọ̀pọ̀lọpọ̀ ìgbà tí mo bá sáré ni mo máa ń kẹ́yìn nínú eré ìje. Nítorí náà bí mo ṣe ń dàgbà síi, àti máa sáré kì í ṣe ohun tó rọrùn fún mi láti máa ṣe.

Bẹ́ẹ̀ni o, mo ní ìwà tó dára nígbà tí mo bá ń jẹun. Mo mọ̀ wípé kò tọ́ fún ènìyàn láti máa sọ̀rọ̀ ní ìgbà tó bá ń jẹun. Bákan náà ni mo mọ̀ wípé kò tọ́ fún ènìyàn láti máa lanu, máa dún nígbà tí ènìyàn bá ń jẹun. Gbogbo irú àwọn ìwà báwọ̀nyí n kò kín ṣe nígbà tí mo bá ń jẹun.

Bẹ́ẹ̀ni, mo jẹ́ ẹni tó fẹ́ràn láti máa na ara. Nítorí gbogbo ìgbà tí mo bá na ara, a jẹ́ ká ara mi kó gún régé kótò dáradára. Bá bá rí bí kan tó fẹ́ dàbí pé ó nira díẹ̀ ní àgọ ara mi nígbà tí mo bá nà, yóò jẹ́ kí ara kó tù mí.

Lọ́wọ́lọ́wọ́ yi, n kò ní àwọn òṣìṣẹ́ tó n bá mi ṣiṣẹ́, èmi nìkan ni mo wà ní ibi ilé iṣẹ́ mi tí mò n ṣe kára kátà ọjà. Sùgbọ́n gẹ́gẹ́ bí ènìyàn, mo gbàgbọ́ wípé ó jẹ́ ohun tí ó dára tí ó tọ́ láti máa fún àwọn òṣìṣẹ́ ní owó àfikún kí wọ́n bá le máa ṣe dáradára si níbi iṣẹ́.

Bẹ́ẹ̀ni, a ti fún mi ní ẹ̀jẹ̀ rí ní ìgbà kan tí mo ṣàìlera tí ẹ̀jẹ̀ sì ń dà ní ara mi. Àwọn dókítà jẹ kó yé mi wípé mo nílò kí a fún mi ní ẹ̀jẹ̀ kí ara mi kó lè le èyí mú kí n gba ẹ̀jẹ̀ nígbà tí mo lọ sí ilé ìwòsàn.

Rárá o, n kò ní àwọn ẹ̀rọ ọlọgbọ́n ní ilé mi. Bó tilẹ̀ jẹ́ ohun tó wù mí nínú ọkàn láti ní, mo sì ní ìgbàgbọ́ wípé nígbà tó bá yá bí owó bá dé ọwọ́ mi, o jẹ́ ohun tí n ó rà láti lè máa lò nínú ilé mi.